Ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta ni mo máa ń gẹ irun mi. Mi fẹ́ kí irun mi pọ́, kó kún púpọ̀ rárá. Tó bá ti pé ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti gẹrun kẹ́yìn, màá tètè gba ilé bábà lọ kí ó bá mi gẹ̀. Mi jẹ́ kó kọjá ọ̀sẹ̀ mẹ́ta yìí rárá, kó dà kí irun náà mọ ti kún púpọ̀. Tó bá ṣa ti pé ọ̀sẹ̀ mẹ́ta báyìí, mo gbà lé bábà lọ nìyẹn láti lọ gẹ irun mi.

Fóònù alágbèéká Tecno Spark 10 ni mò ń lò. Ọdún 2021 ni wọ́n ṣe Tecno Spark 10 yìí jáde, èmi sì rà á ní ọdún 2023. No, sorry ọdún 2022 ni won ṣe é jáde, èmi rà á ní ọdún 2023. Èyí tó túnmọ̀ sí pé mo ti ń lo fóònù náà fún bí i ọdún méta báyìí.

Ìrọ̀rí méjì ni mo máa ń lo sùn. Ìdí tí mo fi máa ń lo ìrọ̀rí méjì ni wípé ẹyọ kan ò tó fún mi. Ẹyọ kan máa ń ro mí lọ́rùn. Gbogbo ìgbà tí mo bá ti lo ìrọ̀rí ẹyọ kan ni mi gbádùn oorun mi. Ó máa ń ṣòro fún mi láti rọ̀rùn ṣun oorun sì máa ń ro mi. Ṣùgbọ́n ìgbà tí mo bá lo ìrọ̀rí méjì tàbí ju bẹ́ẹ̀ lọ, mo máa ń gbádùn oorun mi, oorun esì ro mí tí ń bàjí.

Ó ti pẹ́ díẹ̀ tí mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé o, torí mi i ṣe akẹ́kọ̀ọ́ mọ́. Àti ìgbà tí mo ti graduate, tí mo ti kúrò ní ilé ẹ̀kọ́ yunifásítì ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé o. Mi i ṣe ọmọ ilé ẹ̀kọ́, torí náà kò sí ìdí fún mi láti máa lọ sí ilé ìkàwé kankan. Àti ìgbà tí mo ti pa yunifásítì ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn, èyí tí àwọn olóyìnbo máa ń pè ní backpack. Mo máa ń gbé àpò ẹ̀yìn lójoojúmọ́ kódà hun ò sìlẹ̀ jáde kí n má gbé àpò ẹ̀yìn mi dání. Torí inú àpò ẹ̀yìn mi yìí ni mo máa ń kó gbogbo ohun ìní mi bíi laptop mi, power bank mi, jájà, àwọn ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú àpò ẹ̀yìn mi yìí ni mo máa ń kó gbogbo rẹ̀ sí tí n bá ti ń jáde àbí tí n bá ń lọ ibi iṣẹ́.

Bí mo ṣe máa ń tọrọ àforíjìn ni wípé mo máa ń wólẹ̀ lórí orúnkún mi, máa sì gbàdúrà sí ọlọ́run ọba mi pé kó dáríjì mí gbogbo ẹ̀ṣẹ̀ mi, ó mọ gbogbo ẹ̀ṣẹ̀ mi ju mi rí ga fúnra mi lọ torí wípé ó mọ èmi ga fúnra mi tú ọ. Bí mo ṣe máa rà mí lọ, òun ló dà mí. Màá sì jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi fún un kí màá sì béèrè fún àforíjìn.

Èdè kan tó wù mí tí mo fẹ́ kọ́ ni èdè Faransé. Mo fẹ́ mọ̀ bí a ṣe ń sọ èdè Faransé iyẹn French. Èdè náà wù mí ó sì máa ń dá mi lọ́run. Kódà gbogbo ìgbà tí mo bá gbọ́ èdè náà, èdè náà nínú mi máa ń dùn. Mo sì ti pinnu lọ́kàn mi láti kọ́ èdè yìí gidigan torí wípé ó wù mí láti lọ ká ìwé díẹ̀ kí n ṣe ọludé díẹ̀ ní ìlú France ní ọjọ́ iwájú.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni ẹ̀kọ́ lórí bí a ṣe ń jẹ́ ọmọ rere, ọmọ tí ó máa ń sọ ootọ̀, tí kì í parọ́, tí kì í jalè, tí ó máa ń ti siṣẹ́ rẹ̀ nígbà tó yẹ, tí ó máa ń jíṣẹ́ fún àwọn òbí rẹ̀, tí kì í da àwọn òbí rẹ̀ láàmú, tí kì í ṣe jangbọn, tí kì í ṣe erépá, tí kì í ṣe iwùwà búrúkú. Kókó ẹ̀kọ́ yìí ni mo fẹ́ràn jù nígbà tí mo wà ní èwe.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń fọn gi di gan ni, àti kékeré ni mo ti mọ bí a ti ń fọn torí bàbá mi àtàwọn ẹ̀gbọ́n mi náà mọ bí wọ́n ti ń fọn. Àwọn méjèèjì ló sì kọ́ mi bí a ti ń fọn láti kékeré. Ìdí nìyí tí mo fi mọ̀ bí a ti ń fọn púpọ̀. Kò sì sí oríṣiríṣi ǹkan èlò fífan tí mi ò lè fọn látori ìdùrù, de trumpet bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni wípé mo máa ń kọ gbogbo àdéhùn tí mo bá ṣe àti ẹni tí mo bá ṣe àdéhùn náà, mo máa ń kọ gbogbo rẹ̀ sílẹ̀ sínú ìwé pélébé alágbèéká mi, ìyẹn journal mi. Báyìí ni mo ṣe máa ń rántí torí tí mo bá ti kọ ọ́ sínú ìwé journal mi tí mo sì kọ ẹni tí mo bá ní àdéhùn náà síbẹ̀. Ọjọ́kọjọ́ tí mo bá ti ń ṣìí ìwé náà wò ni màá máa rí gbogbo àdéhùn náà tí màá sì máa rántí àwọn àdéhùn mi.

Ó ti pẹ́ díẹ̀ tí mo ti kẹ́yìn lọ wo ẹyín o. Kódà àti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti kẹ́yìn lọ wo ẹyín. Ó ti máa lé ní ọgbọ̀n ọdún tí mo ti kẹ́yìn lọ wo ẹyín o. Torí gbogbo eyín mi ló pé pérére, gbogbo ẹ̀ ló sì mọ tonítoní síbẹ̀, tí kò sì ṣìkankan nú ẹ̀ ton dùn mi tàbí tó fẹ́ yọ. Idií ni èyí tí ó fi jẹ́ wípé ó ti pẹ́ tí mo kẹ́yìn lọ wo ẹyín o.

Bẹ́ẹ̀ni mo mọ nọ́mbà orílẹ̀ èdè mi. Nọ́mbà orílẹ̀ mi yìí ni nọ́mbà tó ń fi mi hàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀èdè Nàìjíríà. Mo sì mọ nọ́mbà yìí. Kódà káàdì orílẹ̀ mi yìí gan an mo mọ̀, mo lọ gbogbo ibi tí n bá lọ ní, ó máa ń wà nínú àpò owó mi. Mo mọ nọ́mbà orílẹ̀ mi yìí lórí. Ẹnikẹ́ni tó bá sì bèrè lọ́wọ́ mi ni àbí tí n bá nílò rẹ̀ mo lè sọ látorí.

Bẹ́ẹ̀ni o, WiFi mi yára púpọ̀ púpọ̀ ó yára gan an ni ó sì máa ń mú nu mí dùn torí wípé gbogbo ǹkan tí n baa fẹ́ ṣe tí n bàá ti lo WiFi báyìí ní yára ni ó kíákíá ó ti ṣe tán. Bí ayára, bí àṣà ni WiFi mi kìí dàmì dùro rárá, kì í slòw rárá, ó ma ń bẹ́ná lọ ní gbogbo ìgbà ni inú mi sì máa ń dùn sí i.